Ìgbádùn mi ni kí n sì máa sọ sísàrà torí wipe, àwọn èrò ọkọ̀ máa ṣíṣe déédéé, ọrẹ àwọn, wọ́n ń so pé àwọn kò dára. Ìgbádùn mi ni gbogbo àwọn ọkọ̀ tí ṣe fàájì peppẹ́r soup ìgbà kan ló máa ń freak mi, mo máa ń lọ time to time to jẹ́ pẹ́ bí tí mo bá rí i láti ẹ̀ẹ̀mẹta abi eemeji lòṣù, èyí tí ìgbàlódẹ́. Sugbon nsin kin je oúnjẹ tó dára, àwọn aṣọ tó dára, kí n sáànu fún àwọn tó ńilo aanu, òun ni ìgbádùn mi.

Mo tì fún yàn lẹ́jẹ̀ rí, ṣùgbọ́n mo fẹ́ fún yàn lẹ́jẹ̀ láìpẹ́. Mo fẹ́ wo bó ṣe máa n ṣe àra eeyan ó sì tún jáfáfá, bó ṣe jáfáfá tẹ́lẹ̀ ni, àbí eeyan o weak lẹ́yìn ìgbà tí ẹeyan bá ti fún ẹniyen. Mio ni experience ẹ rí. Ó dẹ̀ gbọdọ̀ fún yàn láìpẹ́ yìí. Ṣùgbọ́n mo gbọ́ pé ó dà pé wọ́n máa n ṣe àyẹ̀wò fún yàn, wọn ó dẹ̀ wò ó bóyá ṣe tí èyàn bá fún ẹni yẹn lẹ́jẹ̀, ṣe ẹ̀mí yẹn ó sì tún gbé àbí pé, ó fìt dáadáa.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn tó máa ń ṣètò ǹkan. Lára bi mo se máa ń ṣètò ǹkan ni wípé mi o kii mu káàkiri, a jẹ́ wípé bóyá mo kanju ìfipamọ́ ni, àwọn fáìlì mi kookan, ó ní bí tí mo ti mo bá sì ti wò níbi kan tí mi o rí i, ọkàn mi yóò tì lọ pé, bi mi ò ṣe rí níbí báyìí. Kí sì ló fà á temi náà fi rí bẹ́ẹ̀? Torí mi ò n ṣe iru eeyan bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Mo gbọ́ lẹ́nu ẹni kan tó lọ sí school, o wa ní láti máa sọ fún mi pé, tí mo bá dé school awon akanda o p'orí wọn gan pé jùwá lọ. Wípé àwọn tí ojú wọn ò ríran, wípé wọ́n o kan kii wa nnkan kaakiri pe ìbò wa ni mo fi sí. Igba yen ni mo waa ro pe tó fi mú àwọn àkàndá ẹ̀dá tí wọ́n ní ìpènija ti won o kii wa nnkankààkiri. Mélòó mélòó wa ni èmi tí ọba ọlọ́run aláàánú tó dá ti àtìgbà náà máa pe làakaye mi ṣọ̀kalẹ̀ pé,, láti òní lọ. Ẹ̀mi gàn ni maa wan kẹ̀kààkiri láti ṣe máa. Báyìí ni mo fi sí o.

Bẹ́ẹ̀ ni, mo máa n dí ibi tí mo bá ní kí n, mo máa n dé ibìkan ní àkókò. Ìdí ni pé mo ṣiṣẹ́ ní ibi kan, mo ṣiṣẹ́ níbẹ̀ rí. Ibi bẹ̀yẹn tó bá ti pẹ́ dé mọ́ lọ́jọ́ yẹn, yóò ti máa ṣiṣẹ́ lọ tó bá kọ ri pé o, a dẹ̀ máa n dé ibiṣẹ́ ní bí i 5:30, ó lè tó bí i 10 tí èèyàn bá wo orúkọ èèyàn, èèyàn lè má rí orúkọ níbẹ̀, èèyàn ò ṣiṣẹ́ fọ́jọ́ yẹn nìyẹn. So àtiṣe mí pé, kò gbọdọ̀ máa pẹ́ mi dé ibikíbi tí mo bá ń lọ mọ́. Àti pé àdúgbò tí mò ń gbé gan-an kúrò nílé, nítorí pé new site ní ibi bẹ́ẹ̀, ẹni tó bá ti lé pẹ́, ó dúró. So fún ìdí èyí, mo máa ń tètè kúrò nílé, máa sì tẹ ọ̀kadà mọ́. Tí mo bá dé nǹkan, tí màá rìn dé kó tó di pé máa pàdé àwọn ọlọ́kadà. So, gbogbo àwọn nǹkan báyẹn báyẹn, ó máa ń jẹ́ kí tí mo bá lọ sí anywhere, mà á tètè kúrò nílé. Wọ́n lè ní kí n dí ibi kan ní 9, kí n ti jí kúrò nílé, iṣẹ́ yẹn náà ti jẹ́ kí n mọ̀ pé, èèyàn tó bá n pẹ́ dé ibi kan ò, wọn kì í recognize ẹ lo dé ibìkan.

Bẹ́ẹ̀ni, mo mọ ìtumọ̀ orúkọ mi. Orúkọ mi a máa jẹ́ Ade. Adé Dàmọ́lá. Nígbà tí wọ́n máa ń mú Ade t'ọ́n dà á mọ́ ọlá bá, ó tún wáa lọ́lá. So gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni orúkọ mi, èyí tí mo sì fẹ́ rẹ́ rìn. Mo jẹ́ Emmanuel náà, èyí tó ń jẹ́ Olúwa wà pẹ̀lú mi. Ni orúkọ mi, mo mọ orúkọ mi dáadáa, mo mọ ètò.

Ṣé o máa ń jẹ gọ́mù? Gọ́mù te mi mọ̀ is, chewing gum, ba si j'oun náà ni. Mo máa ń jẹ, mo máa ń jẹ dáadáa débi wípé mi ò kí ń jẹ, mo fi fẹ́ jẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ, torí the way bi mo ṣe máa ń jẹ ó máa ń mú nú bí ni. Àní mo ń jẹ ẹnu, àní mo ṣa n jẹ gbó gbo ẹ chapá chapá chapá. Ni pe mo tun.

Ọjọ́ Sunday yìí lọ kẹ́yìn tí mo lọ sí ibi orin, ibi orin tí mo sì lọ. Ko si bá ṣe lọ sí church ta ni korin. Inú rẹ̀ máa dùn tí mo bá wà ní iwájú korin tó ń mú orin ní orí búú tí mo rí ju ògìdì. Inú rẹ̀ a dùn. So Sunday yìí, ìjẹta, yes ìjẹta ọdún kẹ́yìn tí mo lọ sí ibi orin.

Ìṣe máa hágágá ní ọ̀pọ̀ ìgbà ṣùgbọ́n mo pẹ̀lú àwọn ẹbí mi. Èyí tí mo bá mọ ọjọ́ kan pẹ̀lú pé ọjọ́ tí mo fẹ́ lọ fi kí ni, tó wáyé pọ́n náà, ìṣù gbọ́ mo sùn bẹ. Mọ̀júmọ́ àárọ̀ ọjọ́ kejì ni màá máa gba ibíbẹ lọ sí, torí wípé àyè iṣé ọ̀tọ̀, àyè ẹbí náà.

Àwọn ǹkan tí mo máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan ni omi mímu. Ẹni kan ti sọ fún mi pé ó dáa kí ẹ̀mà mọ́mi láàrọ̀ kùtùkùtù, ṣùgbọ́n ìgbà mí tí mo bá jí ìgbà tó ofun bá ti ẹ̀gbẹ́ mi, ṣùgbọ́n ìgbà mí ní ilé yìí òru gẹ́ni máa ji láti mu omi. Ara ǹkan tí mo tún máa ń ṣe lówúrọ̀ kọ̀ọ̀kan ni wípé mo máa ń jí, máa wo email mi bí a mo ní message, mo máa ní message, màá reply.

Ibi tí mo fẹ́ràn láti lọ jù n óun níbi ìgbafẹ́ o. Ibi tí máa ti free, tí máa ti ṣe fàájì, tí máa pàdé àwọn ọ̀rẹ́ àti ojúlùmọ̀ tí a ti pàdé árá wa, tí pẹ́, tí a sọ́rọ́, ṣe fàájì. Ibi kejì tí mo nílò, tí mo fẹ́ràn láti máa lọ ni ibi àdúrà. Ibi tí n ti ń gba àdúrà, tí n ti ń ké pe oruko Ọlọ́run. Àwọn ibi tí mo fẹ́ràn láti máa lọ ni ẹ.

N ko si osiṣẹ́ ní abẹ́ mi kankan, ko só ṣiṣẹ́ ǹkan lábẹ́ ẹ̀ mi ṣùgbọ́n tí mo bá ní òṣìṣẹ́, inú mi a máa dùn láti máa fún wọn ní owó àfikún. Ìdí ni wípé irú owó bẹ́ẹ̀ máa ń jẹ́ kí ènìyàn ní savings. Kò dáa kí èyàn máa gbowó osu, ko wa je pé owó yen náà nìkan ṣọ́, lèyàn gbà. But tí èyàn bá ń ṣiṣẹ́, tí ryàn tún ń ri owo àfikún, ó máa ń jẹ́ kó rí àwọn òṣìṣẹ́ gan kò wu ṣiṣẹ́. Kò kán ni dábi pé owó tí èyàn ń fún wọn nìkan ṣọ́, salary nìkan ṣọ́, irú iyen o dára tó.

Tí ibere bá ye mi dáadáa, ẹ bẹ̀rù wípé ṣe mo ní àwòrán dá lára. Àwòrán tí mo rò wípé à ń sọ ni tattoo. Mi ò ní àwòrán lára o. Márkì ni mo ní lára, ta lè pè ní ilà. Wón sì kọ sí mi lára nígbà tí mo wà ní ẹ̀yín kékeré. Àwọn Yorùbá máa ń pè ní kòbọ́mọjẹ́. Wón ní ilẹ̀ Ìbàdàn ni wón ti máa ń kọ.

Ìgbà tó bá dọ̀tí ni mo lè rò pé kí ẹ máa fọ ọkọ̀ yẹn. Ọ̀gbàlà máa tó ń pé yẹn sáré ké sí wípé, "ẹwà ń bí ọkọ̀ yẹn tí dọ̀tí o." Ní tòótọ́ ná, ní ìsìlẹ̀ ntọ́ lọ́hùn, mi ò sì ní kàn. Gbé wọn nígbà ìgbẹ́kọ́ lóyún tó parí, Boluwàsí ń jẹ tọ́ lọ́hùn, màá ní kàn. Ìgbà tó bá sì ti dọ̀tí ni màá máa fọ̀. Mo já mọ̀ pé kò pọ̀síbu pé kó má dọ̀tí kì í sọ pé mò ń fọ̀. Ṣùgbà tó bá dọ̀tí ná ní màá máa fọ̀.

Ó ti pẹ́ díẹ̀ tí mo pàdé àwọn ọ̀rẹ́ mi, di dẹ́ ẹ̀ní wípé gbogbo ọmọdé lè ṣeré gbogbo ọdún, gbogbo ààrùn ṣọmọ ye kéré mọ́. Ṣo ẹ̀kankan taba rira wa nàá ni, taba rira, ani bínú sí ara wa otí ye awa náà pé àgbà tí ń de die diẹ̀, dandan kọ́ ni ka máa rira ní ojojúmọ́. Ẹ̀kan kan taba rira, a yóò mọ́ra wa pé à bọ́ọ̀ní ọ̀rẹ́ okú ijọ́ mẹ́ta.

Mo máa ń darí àwọn òṣìṣẹ́ pẹ̀lú inú kan àti ọkàn kan torí èrò ọkàn tèmi ni wípé kò sí ǹkan tí ẹ ṣe láyé yìí, aṣegbẹ́ kan o sí, ǹkan tí ẹ̀ ń bá ṣe ìyẹn ó gbàá níbo mi. Ìyẹn le j'ọ̀gá níbi kan lónìí kí ọmọṣẹ́ tó jẹ́ ọmọṣẹ́ labe èèyàn kóhun ná lọ di ipò tó ní ìtumọ̀ kan mú ní ọjọ́ ọ̀la. Kí ẹ̀yan wá ti torí ipò tí ẹ̀yan wá lónìí kó máa ṣe dáradára sí ẹni tó wà ní abẹ́ èèyàn, òní lárí kò ṣẹ̀dá tó mọ́ ọ̀la. Idi nìyẹn tí emi fi máa ṣe dáradára sí anybody tó bá ti wà ní ara, tó ti wà lábẹ́ mi tàbí tó je óṣíṣẹ́ mi.

Àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ fún iṣẹ́ mi níbàá ṣe ẹ ń run Google Ads à ṣe ṣe design. Torí mo notice pé lẹnu ijọ́ mẹ́ta yìí, Google Ads yẹn, ohun tuntun ni àwọn èèyàn ń ṣe jù. Ẹni tó bá dẹ̀ mọ̀ bá ṣe ń ràn Google Ads, òun làwọn èèyàn need fún digital marketing. So, ó wù mí láti mọ̀, láti mọ̀ púpọ̀ nípa rẹ̀.